Báwo ni o ṣe lè máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Ẹ bẹ́ẹ̀ ni, bí mo ṣe máa ń pàrọ̀ nígbà tí iṣẹ́ bá pọ̀, òun ni pé nígbà tó bá ti rẹ̀ mí, tí mo sì wà níbi iṣẹ́ tí mo wò pé mo nílò láti sinmi, tàbí pé mo wà ní ibi tó ṣe pé kò rọ̀ mí lọ́rùn, torí ẹ, mo ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ tí wọ́n lè bá mi pàrọ̀ iṣẹ́. Tó ṣe pé tí ó bá ti rẹ̀ mí, mo lè ké pé wọ́n nígbàkígbà kí wọ́n ran mí lọ́wọ́. Torí pé àwọn ọ̀rẹ́ mi máa ń, wọn máa ń, wọn máa ń ràn mí lọ́wọ́ púpọ̀. Torí wọ́n mọ̀ pé mi kì í ṣe ìmẹ́lẹ́. Ìgbà tí mo bá sọ fún wọn nípa pàtó nǹkan, wọ́n máa ń dá mi lóhùn. So, tí iṣẹ́ bá pọ̀, ohun tó wà níbẹ̀ náà ni pé kí èèyàn ká jọ ṣiṣẹ́ papọ̀, ká jọ ṣe àwọn nǹkan yẹn, ká jọ ṣe iṣẹ́ torí pé, Yorùbá po we, wọ́n sọ pé "ká fọwọ́ wẹ ọwọ́ lọ́wọ́ fi mọ́", pé ká jọ fọwọ́ wẹ ọwọ́ papọ̀, kó wọ́ wá fi lé mọ́. Ǹkan tó wà níbẹ̀ náà nìyẹn. Torí pé wọ́n tún sọ pé "kú isẹ́ ló ń mú orí yá". So tí owó isẹ́ tí èèyàn bá ṣe bá, tó bá pọ̀, tí àwa ta sì jọ ń ṣe náà ta bá tún pọ̀, yóò jẹ́ kí iṣẹ́ tètè yá, kí àbùṣé tètè bùṣe. Èyí náà ni ǹkan tí ó wà níbẹ̀

Lákọ̀kọ̀ na kíni a ń pè ní gíláàsì? Gíláàsì ni nǹkan tí a máa ń dé sójú. Nígbà tí mo wà ní kékeré a máà ń pè ní gọ́bù. Ǹǹkan tí a ń pè ní gíláàsì niyẹn, tó ṣe pé a máa ń dé sí ojú. Ǹkan tí ó tún wà níbẹ̀ ni pé gíláàsì ó wọ́pọ̀ jù fún àwọn tó bá ti dàgbà torí pé ẹ̀yà ara wa tí a bá ṣe ń dàgbà sí i ni ó ṣe ń rẹ́yìn, tó ṣe ń rẹ́yìn si. Nípa gíláàsì yii, àwọn arúgbó ló máa ń wọ tí, tí, nígbà tí ojú wọn bá tí ń wo bàìbàì tí ò lè rí ǹkan dáadáa. Èyí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ tàbí láàrin ọmọdé. Lóòótọ́ àwọn ọmọdé míì náà wà tí wọ́n máa ń wọ gíláàsì o. Àwọn ìmíì ti ilẹ̀ wa tó ṣe pé gíláàsì torí pé a ní onírunru gíláàsì, a ní ètò tí wọ́n ṣe fún ojú tó ṣe pé àwọn tí ojú wọn tí ò bá ríran dáadáa ló wà fún. A sì ní gíláàsì tó jẹ́ pé wọ́n fi máa ń ṣàkọni, ohun lá pè ní sakomendedi tó ṣe pé èèyàn o kàn wọ̀ fún fáṣàn, fún ìsara lóge ló wà fún. Ìyun náà tún wà. So ká wá sọ̀rọ̀ nípa èmi bóyá mo máa ń wọ gíláàsì. Ọrọ̀ mi kò jọ́kàn. Bí ó bá ṣe fẹ́ wá ń gbà mí ni mí, mo sì máa ń wọ ń gbà mí, mo ní gíláàsì tí mò ń wọ. A ní gíláàsì onírunru, a lè tó èyí pé ó ń ṣe fún obìnrin, a lè tó èyí pé ó ń ṣe fún ọkùnrin, a lè tó ṣe pé àtọ̀bìnrin àtọkùnrin àwọn méjèèjì lè wọ. Mo máa ń wọ gíláàsì nígbà mí tí mo bá tó lójú aṣọ. Boya tí mo bá wọ aṣọ alákọ̀wé, mo lè dé gíláàsì lé láti jẹ́ kó jẹ́ kí ìmúra mi kó peregédé, kí n sì wọjú, kí n má múra bí ẹni tí wọ́n fọwọ́ nù lára. Mo máa ń wọ gíláàsì nígbà mí. Ìgbà mí sì wà tó ṣe pé tí mo bá lọ sí etí òkun pé kí n tí ẹ̀ lọ ṣeré, kí n lọ gbafẹ́, kí n lọ ṣe onírun nǹkan, mo tún máa ń wọ náà torí pé láti jẹ́ kí ó dáàbò bo ojú mi kúrò lọ́wọ́ oòrùn. Nínú ibi tí mo wà gan, àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń wọ gíláàsì torí pé ọmọdé máa ń wọ gíláàsì torí pé òge ni ó wà fún. Kò sí ìbànújẹ́ tàbí ǹkan tí ò dá pé èèyàn ń wọ gíláàsì.

Eh, nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni wípé, ẹm, lóòótọ́ kí n sọ pé ní ojú ọjọ́, a ní àárọ̀, ọ̀sán àti alẹ́. Òwúrọ̀ jẹ́ ìgbà tí ènìyàn máa ń jí yálà láti inú oorun tí ènìyàn bá ń sùn. Pé ní òwúrọ̀, bí mo ṣe jẹ́ ọmọ ilé ìwé, nǹkan tí mo máa ń ṣe lówúrọ̀ kọ̀ọ̀kan ni wípé mo máa ń kọ́kọ́ gbàdúrà sí ẹlẹ́dà tó jí mi láyé tí ò jẹ́ kí n dòkú. Elẹ́dà tó ṣọ́ mi, màá kọ́kọ́ gbàdúrà sí Ọlọ́run mi, torí pé ẹ̀sìn tí mò ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì ni. Mo máa ń gbàdúrà láàárọ̀, a gbàdúrà fún Ọlọ́run, fún oore-ọ̀fẹ́ tó fi jí mi, fún ọwọ́ agbára rẹ̀, fún ipá rẹ̀, fún àánú rẹ̀, fún àbọ̀ rẹ̀, fún ojú rere tí mo rí gbà. Lẹ́yìn náà, màá wá wò pé bóyá yálà, nígbà tó jẹ́ pé ọmọ ilé ìwé ni mí, màá wò pé yálà tí mo bá ní, ẹẹ́ẹ̀, kíláàsì ní àárọ̀ náà, màá múra, màá wẹ̀, màá fọnu, màá sì, tó bá sì jẹ́ pé mo fẹ́ dáná, màá dáná láàárọ̀. Tí màá ti dáná, màá jẹun. Tí màá ti ṣe nǹkan tó jẹ́ kí n ṣe tán, màá jáde. Nǹkan tí mo máa ń ṣe ní yi, ìgbà mí sì wà tó ṣe pé màá kàn ṣì, yóò kàn máa ṣe mí bíi pé kí n ṣi fẹ̀gbẹ́ lélẹ̀ kí n ṣi sùn sí. Igba mi wà tó je pe mo tun, máa ṣèbe pé màá kàn sùn pé kí n sá wà lórí bẹ́ẹ̀dì kí n máa jẹ́ gbádùn. Ní òwúrọ̀ kọ̀ọ̀kan ohun tí mo máa ń ṣe ni yan tí wọ́n bá dẹ̀ fún mi ní iṣẹ́ àmúrelé láti ilé ìwé, màá kọ́kọ́ ṣe, torí pé, ẹẹ́ẹ́, kó tó di pé màá padà lọ sí ilé ìwé, màá ṣe iṣẹ́ àmúrelé náà, so that màá le sọ̀míìtì ẹ́ tín baa dé ilé ìwé. Ǹkan tí mo máa ń ṣe rè, ìgbà mí sì wà tó ṣe pé mo máa ń jí láàárọ̀ tí màá ṣe, ẹẹ́, ìmúra, ìmúra, ìdánilárayá, ẹsa tí à ń pè ní ẹsàsáìsì láàárọ̀ tí màá kàn sáré, màá sáré lọ, màá sáré bọ̀. Mo tún máa ń ṣe iyùn náà. So ó pọ̀ lọ̀ríṣiríṣi àwọn nǹkan tí mo tún máa ń ṣe.

Hmm ìbéèrè ńlá màà lélé yìí o. Hmm máa sọ pé mo ti gun ọkọ̀ ojú omi rí sá, ṣùgbọ́n mi ò ní parọ́. Bí ìgbà mélòó kan bó yẹ ẹ̀ẹ̀kan àbí ẹ̀ẹ̀méjì, eh ni mo lè sọ pé mo ti gun ọkọ̀ ojú omi rí. Nítorí pé kí la ń pè ní ọkọ̀ ojú omi gan-an? Ǹkan táa ń pè ní ọkọ ojú omi ní Yorùbá ni pé ọkọ̀ tí a máa ń gùn ní orí omi. A ní ọkọ̀ táa ń gùn lórí ilẹ̀, ṣùgbọ́n ọkọ ojú omi, orí omi nìkan láti lè gùn. Ó dẹ̀ ní onírúurú ǹkan táa máa ń fi ọkọ̀ ojú omi ṣe. Àwọn apẹja máa ń lò ó láti fi pẹja, láti fi dẹ àwọn tó mú ẹja. Wọ́n tún, a tún máa ń lò ó fún gbí gbé èèyàn, bóyá èèyàn ń lọ ibi kan, eh tó sì ṣe pé pé ibi tí èèyàn ń lọ ọkọ̀ ojú omi nìkan ló lè dé bẹ̀ torí pé omi ló yìì wọ́n kání ìlú náà. Ọkọ̀ ojú omi la ń lò. Ìgbà mìí sì tún wà torí pé a tún máa ń fi ọkọ̀ ojú omi kó ẹrù. Ìyálà tó bá ṣe pé ibi tá a ń lọ mọ́tò ò lè lọ bẹ̀, kò sojú ọ̀nà tí mọ́tò lè gbà, ọkọ̀ ojú omi náà laa lò, táa fi lọ bẹ̀. Ṣùgbọ́n ìgbà tí èmi pàtó gẹ́gẹ́ bí ẹnìkan gun ọkọ̀ ojú omi rí, o ní ìgbà tí mo lè pè ní ìgbà tí mò ń ṣe nǹkan kan ní ilé ìwé mi, ìwé gíga tí mò ń lọ. Bẹ́ẹ̀ ni táa ṣe ẹhẹh ẹ, tí a ṣe nǹkan kan bá wọn. Mo lè sọ pé mo gun ọkọ̀ ojú omi, dén mo tún gùn ún nígbà tí mo wà ní Ọ̀ṣun, ní Osun State. Mo gun ọkọ̀ ojú omi náà tó ṣe pé mo wọnú rẹ̀. Àh! Ìjọ́ tí mo ọkọ̀ wọnú rẹ̀ àyà mí já gan o. Àyà mí já gidi gan ni. Torí pé ó máa ń ṣe mí bí ìgbà pé èèyàn bá tie fẹ́ wọnú omi náà tó ṣe pé omi náà fẹ́ gbé èyàn mì. Ṣùgbọ́n gbogbo ìgbà tí mò ń sọ iyè emí náà mọ bó n ṣe ń wẹ̀. Lóòótọ́ tí máa ní kí n sọ̀rọ̀ ojú mi rí tó, mo mọ bó ṣe ń lùwẹ̀ díẹ̀ díẹ̀, bí táa bá fẹ́ lùwẹ̀, a bá ṣe igbá kan, a fẹ́ ṣàwo kan. Torí pé ó ṣe pàtàkì tí èèyàn bá fẹ́ máa gun ọkọ̀ ojú omi torí pé a lè ṣọ Ọlọ́run má jẹ ká rí bí ìbí lè ṣẹlẹ̀ kí n ṣe pé ọkọ̀ ojú omi lè yí dànù. Tó sì ṣe pé ìgbà mìí o sì wà tí pé ǹ tí a ń pè ní life jacket lè má wà. Kọ́ lọ̀run má jẹ kí èèyàn rí àrìífẹ̀sẹ̀ sí, òun ni. Níbo mo ti gun ọkọ̀ ojú omi rí? Mo ti gun rí ṣùgbọ́n ó ti pẹ́ tí màá ní kí n tún wò ó, ó ti pẹ́ tí mo ti gun ọkọ̀ ojú omi.

Àh! Ìbéèrè yìí má ti è, ó ká sí ara. Ìgbà tí èmi máa ń fọ eyín lójoójúmọ́, àh! Mo lè rántí dáadáa nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n kọ́ wa lójoójúmọ́ pé ká máa fọ eyín wa ìmọ́tótó lóle sẹ́gun ààrùn gbogbo. Nǹkan tí wọ́n kọ́ wa nígbà wọ̀nyí kì í ṣe ǹkan tó ṣe pé èèyàn kan lè sọ pé ǹkan yẹn rádárada rára. Àh! Ẹ́, mo máa ń fọ eyín mi lójoójúmọ́ torí pé ó jẹ́ àǹfààní teeyàn ò bá máa fọ eyín rẹ̀. Ó jẹ́ ǹkan tó ṣe pé eyín ènìyàn ó máa rùn láwùjọ. Àwọn ẹgbẹ́ èèyàn tilẹ̀ máa fi hàn, kàn máa fi hàn ṣe yẹ̀yẹ. Làìmọ̀. Mo máa ń fọ eyín ní ọjọ́ kan lójúmọ́. Tí m bá ti jẹun ní àárọ̀, màá fọ nu, màá fọ nu. Lóòótọ́ àwọn kan tilẹ̀ máa ń sọ pé kí èeyàn máa fọ nu lẹ́ẹ̀mejì lójúmọ́, ṣùgbọ́n èmi ò lè parọ́. Mo máa ń fọ nu ní ẹẹ̀kan ní ojúmọ́. Tí mo ń fọ eyín ẹnu mi dáadáa pẹ̀lú búrọ̀sì tí mo máa ń lò, mo máa ń mo máa ń fọ pẹ̀lú ohun tí wọ́n ń pè ní toothpaste, màá fọ dáadáa, màá fọ àáhan mi, màá fọ gbogbo ẹ̀ má mi, màá rí i dájú pé gbogbo ẹ̀ mọ́ tónítóní pé kò sí àbùkù kankan níbẹ̀. Fífọ eyín ò yẹ kó jẹ́ ohun tí wọ́n máa ń fi ipa mu yàn lé lórí. Ó yẹ kó jẹ́ ǹkan tí ènìyàn máa ń ṣe lójoójúmọ́ ìwà èèyàn. Torí pé ta bá ń sọ̀rọ̀ nípa ìwù èèyàn a ní èéfín ni, tó ṣe pé ǹkan tó pé ó lè dọwọ́ bò, tó ṣe pé ó gbọdọ̀ wà nínú ọpọlọ èèyàn, tó ṣe pé wọn gbọdọ̀ tún máa ṣẹ̀ṣẹ̀ sọ fún èèyàn pé tí làgbàjá lọ ṣe báyìí, tamẹ́do lọ ṣe báyìí. Hunhùn. Ó gbọdọ̀ jẹ́ ǹkan tó ṣe pé èèyàn gbọdọ̀ finú fidọ̀ ṣe ni. Mo máa ń fọ eyín mi dáadáa o kí n má parọ́. Tí m bàá sì rí àwọn ọmọdé sọ fún won. Because ìwúlò fífọ eyín nígbà t'èèyàn bá wà lọ́mọdé ó ṣe pàtàkì. Torí pé ǹkan tó yóò sọ pàtó bí eyín ọmọ náà ṣe rí tó bá dàgbà nìyẹn. Kí eeyàn gbọdọ̀ mu ní bàádà pé ọmọdé t'èèyàn bá ní ó ń fọ eyín rẹ̀. Torí pé k'èèyàn máa le lọ ní àrùn, àrun eyín, àwọn mii wáà tó se pọ́ n lá kokoro. Mí sọ pé òun ò ń fa kokoro o ṣùgbọ́n t'èèyàn bá ń fọ eyín èèyàn yóò wúlò fún le púpọ̀. Ẹ̀yàn ò ní, ní àwọn àrùn tó ṣe pé èèyàn le, ó lè fọyàn dá tí èniyàn bá ń fọ eyín rẹ̀ dáadáa. Bí ǹkan yìí ṣe jẹ́ nìyẹn.

Ṣe mo máa ń mu òògùn lójoojúmọ́? Kí là ń pè ní òògùn gan-an? Òògùn ni nǹkan tí o máa ń mu, tí ó jẹ́ pé tí èèyàn bá lòó, yálà tí ènìyàn bá ń ṣàìsàn, ó máa ń mú ara ẹni le. Ó máa ń jẹ́ kí, ó máa ń gbá ara ènìyàn dì fún ààrùn tó bá fẹ́ ṣe èèyàn. Òògùn ó jẹ́ un tí gbogbo ènìyàn lágbàyé máa ń lò. Kò tíì sí ẹnìkan tí ò lò ògùn rí, torípé ògùn má ń, ó má ń, ó má ń ràgàbò yàn nígbà tí àìsàn bá dé. Torí pé ó wà lára nǹkan tí a lè pè ní ètò ìlera ara wa. Torí pé tó ma ye pe ka máa tọ́jú ara wa. Ara un tí wọ́n ń sọ náà ni pé òògùn lílò, ke èèyàn máa lo òògùn. Torí pé ó wà nú nǹkan tí ẹ̀mí èèyàn bá fẹ́ gùn, te èèyàn gbọ́dọ̀ máa lò. Òògùn ki ì ṣe ẹ̀ṣẹ̀, ó jẹ́ ìṣe. Ṣùgbọ́n ìgbà mìí wà tó ṣe pé òògùn tà ń sọ yìí náà, nígbà tí ara èèyàn bá yá gágá, kì í ṣe nǹkan tí ó lè máa mú orí èèyàn wú tàbí tí èèyàn lè máa fi yegàn pé mo ń lo òògùn lójoojúmọ́. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, n lè parọ́ pé mi lo òògùn rí o. Ṣùgbọ́n mo lè sọ pàtó pé mìí fi bẹ́ẹ̀ ní ìfẹ́ sí kí n máa lo òògùn bá òun. Nítorí pé kí ni? Òun náà tún ní àwọn iṣẹ́ ibi tó máa ń ṣe lára. Ó ní iṣẹ́ reré tiẹ̀ o, ó sì tún ní iṣẹ́ ibi tiẹ̀. Èmi e lo òògùn lójoojúmọ́ o. Kódà mo lè sọ pé nígbà tí mo ti lo òògùn gbẹ́yìn láti ẹgbẹ̀rún méjì ó lé méjìdínlógún, Ọlọ́run ṣì ti ń wà pẹ̀lú mi, torí pé mo rọ ìgbàgbọ́ mi, mi ò fi ìgbàgbọ́ mi sínú òògùn. Mi ò ní ìfẹ́ òògùn lọ́ bàhun Mo fi ìgbàgbọ́ mi sínú Ọlọ́run, mo sì máa ń rí dájú pé nǹkan kí nǹkan tí mo bá fẹ́ ṣe, gbogbo yálà pé mo fẹ́ lo òògùn àbí ǹkan kan, mo gbọ́dọ̀, mi dà lórí òògùn. Èmi ò kí ń lo òògùn lójoojúmọ́ o. Mi kì í lo òògùn lójoojúmọ́ ká máa bì. Mi ò sọ pé àwọn tó ń lò lójoojúmọ́, mi ò sọ pé kò dá ó Fá perẹ́ àwọn tó wà ní ilé ìwòsàn, àwọn yen ójoojúmọ́ ló máa ń fún wọn ní òògùn lílò láti lè jẹ́ kí ara wọn jí pépé. Láti má lè jẹ́ kí ẹlòmí gan-an òògùn ni ó gbé ẹ̀mí rẹ̀ ró. Tẹ́lo mi ò bá lo òògùn lọ́jọ́ kan, yóò gbẹ́ mi rẹ. Àwọn mìí sì wà tó ṣe pé wọ́n ti sọ òògùn di ọlọ́run wọn, torí pé tí wọ́n bá ti lo òògùn báyìí, ara wọn ò ní balẹ̀. Àwọn mìí ti fi gbogbo ìgbàgbọ́ wọn sínú òògùn. Wọ́n gbàgbọ́ pé, even tí ó bá jẹ́ pé orí fífọ́ lásán ni tó kére ju tó rora ń fo wọn díẹ̀ díẹ̀, wọ́n ti rò pé òògùn ló kù. Èmi ò fi tèmi mọ yìn un, èmi ò ní gbàgbọ́ nú pé kí n máa lo òògùn báyen. Torí pé kì í ṣe pé bóyá mo fi ń yo àwọn tó ń lò ó, ṣùgbọ́n mi ní gbàgbọ́ inú ẹ. Ọlọ́run ṣì ti ń dára sí mi láti ìgbà tí mo ti, tí mo ti pinnu pé mi lè fòògùn bá ara mi jẹ́. Mi ti sọ pé boyà mo ṣàìsàn tó ju agbára Ọlọ́run lọ, fún di èyí mi kì ń lo òògùn lójoojúmọ́ o. Mi kì ń, torí pé a ló ní irú òògùn. A ló òògùn mìí tó ṣe pé wọ́n ṣe bí i tábúlẹ̀tì, a ní mìí tó jẹ́ pé bí i omi ni èèyàn ó mú. Òògùn pé oríṣiríṣi, a ní òògùn ìbílẹ̀, a ní òògùn òyìnbó, a ní òògùn egbòogi tí a lè pè ní òògùn ìbílẹ̀ tí àwọn èèyàn lè lò. So lórí nǹkan yẹn, mi ò kí ń mu òògùn o. Bó tó bá jẹ́ pé àwọn nǹkan tí wọ́n fi ewéko, ewé bẹ́ẹ̀ se, mo lè sọ pé mo ní ìfẹ́ sí i, mo lè lò ó.

Uhm, bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Torí pé, kí là ń pè ní podcast? Podcast ni pé bí ìròyìn ọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń sọ ní òlu- ní orí ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́. Lóòótọ́ mi lè sọ pé bóyá gbogba òun ni mo máa ń gbọ́ ní à ń pè ní podcast. Sugbon mo lè sọ pé kò ì ṣe ǹkan tí ó jìnnà sí ìyàn tí èèyàn ò lè rí gbọ́. Torí pé ó jẹ́ ǹkan tó máa ń fún èèyàn ní ǹkan tí a ń pè ní, eh, tó máa ń tá èèyàn lólogbó. Sí àwọn nǹkan tí ènìyàn kò mọ̀ tàbí tí wọ́n bá fẹ́ sọ àwọn àṣírí kan fún èèyàn, tàbí tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ fún èèyàn. Ó jẹ́ ohun tí orí elo tí wọ́n lè orí ẹ̀rọ ayélujára tí wọ́n máa ń lò láti fi bá ni sọ̀rọ̀, láti fi kọ́ni lọ́gbọ́n, láti fi jẹ́ kí èèyàn mọ tó ń lọ nígbòòrò, láti fi jẹ́ kí èèyàn mọ ǹkan tí àwọn èèyàn ń gbé èrò lọ́kàn. Èyí jẹ́ ǹkan tí kò jẹ́ ohun tó burú. Mhm. Mo máa ń gbọ́. Ìgbà mí tí lè wà tó ṣe pé èmi tó rí pé mo nífẹ̀ẹ́ bọ́ọ̀lù, torí pé mo máa ń fẹ́ láti gbọ́ ìròyìn nípa bọ́ọ̀lù. Gbé bóyá ǹkan tó ń lọ nígbòòrò ayé, kí ló tún ṣẹlẹ̀ nígbà kan àwo kan. Nípasẹ̀ podcast yìí, òun ni ó máa ń ṣe kí ni, ló máa ń fi hàn mí lọ́wọ́. Torí pé tí èèyàn ò bá sí ní, eh, orí ẹ̀rọ ayélujára, kò sí bí èèyàn ṣe fẹ́ gbọ́ nǹkan kan. Kò sí bí ìròyìn ṣe fẹ́ tẹ èèyàn ní ọwọ́. Kò sí bí àwọn nǹkan yẹn bí èèyàn ṣe lè fẹ́ kí wọ́n mú èèyàn. Torí bẹ́ẹ̀, won lè já èèyàn síbẹ̀ tí èèyàn ò mọ̀ nkankan tó ń lọ. So bí nǹkan yẹn ṣe rí nìyẹn, mo máa ń gbọ́ podcast dáadáa. Torí pé ó wà lára nǹkan tí òun ń fún èèyàn ní níta ń pè ní ìtanilólúgbó. Láti mọ̀ nǹkan tó ń lọ ní agbègbè èèyàn. Ó sì ṣe pàtàkì, pàápàá bí èèyàn bá jẹ́ ọmọ ilé ìwé. Torí pé láyé ijóun, láyé àwọn bàbá wa, àwọn ìyẹn kò sí tó ń jẹ́ podcast. Kí lọ̀n tiẹ ń pè iyẹn láyé ẹ ti wọn? Nígbà tí ayé ò tí ì lajú. Pàápàá ju lo láfríkà tó ṣe pé àwa, eh, ai sé ṣe bí àwọn aláwọ̀ funfun tó ṣe pé àwọn ti já ju oge. Wọ́n ní ń ta n pè ní technology. Ni ayé tiwa náà, a dupẹ lọwọ Ọlọ́run torí pé ojú tàwà náà ń là. So òun náà ló jẹ́ ká a náà ní àǹfàní sí irú àwọn nǹkan wọ̀nyí láti lè jẹ́ kí ó máa ṣe àwọn àǹfàní fún wa. Torí pé mo ìgbà tí ìyá mi sọ fún mi láyé àtijọ́, kò sí ǹkan tó ń jẹ́ podcast. Kò dẹ̀ sí bí wọ́n ṣe ń, bí wọ́n ṣe máa ń fi iṣẹ́, ohun ránṣẹ́. Óun ní pé bóyá kí wọ́n rìn lọ sí ibi tí wọ́n fẹ́ lọ tàbí kí wọ́n rí fi lẹ́tà ìléwọ́ kan fi ránṣẹ́. Àwọn nǹkan yìí sì máa ń jẹ́ ohun tó máa ń jẹ́ kí èèyàn fi iṣẹ́ ránṣẹ́ kó jẹ́ kó pẹ́. Fún ìdí í èyí, mo máa ń gbọ́. Nítorí pé emi ò tíe ti mọ ẹni tí ò í gbọ́ podcast. Àfi tó bá jẹ́ ẹni tó fẹ́ pé a rúgbó ni. Bí nǹkan yẹn ṣe jẹ́ nìyẹn.